Tí n bá fẹ́ lọ sùn ní ibi òmíràn, mo máa mú aṣọ dání, aṣọ pajamas mi dání tí màa wọ tí n bá fẹ́ sùn. Mo dè máa mú, e! Aṣọ imí tí màá wọ, tí, tí màá ma wọ láti fi ṣeré. Mo máa mú aṣọ mi tí màá ma wọ láti fi lọ síbi iṣẹ́ àbí bí ta bá fẹ́ jáde.